Ìgbà tí mo gbẹ́yìn ìpàdé àwọn ọ̀rẹ́ mi ní ọ̀sẹ̀ tó kọjá, mo máa ń pàdé àwọn ọ̀rẹ́ mi ní ẹ̀ẹ̀kọ̀kan àbí púpọ̀ ju èèmejì ní ọ̀sẹ̀. Tí mo bá pàdé wọn kò sí ọ̀rọ̀ gidi kan tí a máa ń sọ, ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ mi tí mo fẹ́ràn tí máa ń pàdé mi gbogbo ìgbà. Àwọn ni àwọn tí a bá jọ máa ń sọ̀rọ̀ nípa business.